Oríṣiríṣi ọ̀nà ni èèyàn le ìgbà láti máa fi kọ́ ẹ̀kọ́ lórí fóònù tàbí ni órí kọ̀m̀pútà. Èmi fúnra mi tíṣe ẹ̀kan àbiì méjì ẹ rí, to jẹ pé ìgbà tí mo wà ní ilé ìwé bẹ́ẹ̀ yẹn tí n ba ti fẹ́ kọ́ nǹkan, ma màá lọ sí orí ẹ̀rọ ayélujára ni órí fóònù mi tàbí lórí kọ̀m̀pútà mi. Màá sì lọ sí orí nǹkan tó ń pè ní YouTube, to je pé àwọn olùkọ́ pọ̀ sí ibi bẹ́ẹ̀ dáadáa. To jẹ pe èèyàn kan le máa wo fídíò oríṣiríṣi to jẹ pe wọ́n ti ṣàlàyé àwọn nǹkan kan níbi bẹ́ẹ̀ to jẹ pe tíì ba wo bẹ́ẹ̀ yen ó máa yẹ ẹni náà. Ìgbà mìíràn nàa o ní bí èèyàn ṣe lè kọ nǹkan ní orí Zoom náà lórí ẹ̀rọ ayélujára. To jẹ pé to bá ti ní èèyàn kan tó fẹ́ kọ́ ní nǹkan bẹ́ẹ̀ yẹn tí èèyàn náà ò dè sí níbi tí èèyàn tí lè lọ bá, ẹni yẹn lè ṣe ìpè fídíò ṣá, to jẹ́ pe ó máa kọ́ èèyàn láti ibòmíi pẹ̀lú Zoom yẹn. Bí wọ́n ṣe ń ṣe eyẹn náà ìyẹn. Ohun tó dàà ju ni bẹ́ẹ̀ ni ìntanẹ́ẹ̀tì, tí ìntanẹ́ẹ̀tì ò bá ti dàbẹ́ yẹn, ó máa ń jẹ́ kí àwọn fídíò yẹn kò ṣòro láti gbọ́ àti láti wò. Ṣá, ẹ̀yẹn náà ni màá nílò iná kí fóònù ẹ tàbí kọ̀m̀pútà ẹ náà lè fi ṣiṣẹ́. Ohun tó lè máa ràn ẹni lọwọ ni pé o má jẹ́ kí nǹkan ti èèyàn kọ́ ní bóyá ilé ìwé, to de jẹ pe ó ń lọ sí orí ìntanẹ́ẹ̀tì, tó ń lọ sí orí YouTube yìí láti máa kọ́, láti máa kọ́ nǹkan mìíràn nípa àwọn nǹkan tó ń kọ́ yẹn, ẹ ó máa ṣí làfààní gidi gan an. A jẹ ko ni ìmọ̀ jù èyí to kọ wọn ni ilẹ ìwé, a jẹ kó kakun to ba de jẹ́ pé ó yẹ dáadáa gidi gan an ni àwọn àfààní tí ó wà ní kí èèyàn máa kọ́ nǹkan lórí fóònù tàbí lórí kọ̀m̀pútà ní èyí.

Oríṣìíríṣìí ọ̀nà lèèyàn máa fi ń gbà láti máa kọ́ iṣẹ́ tí èèyàn ò mọ̀. Ẹni tí a fẹ́ kọ́ iṣẹ́ tí kò mọ̀ bẹ́ẹ̀ yóò lè lọ sí ọ̀dọ̀ àwọn tó mọ iṣẹ́ yẹn dáadáa láti lọ máa ṣe olùkọ́ wọn, ẹ̀, láti lọ máa kọ́ wọn, ẹ̀, iṣẹ́ náà bẹ́ẹ̀ wọ́n a máa jẹ́ olùkọ́ ẹ yà wọ́n a máa fi oyè wọn nípa iṣẹ́ yẹn. Wọ́n a lè máa kọ́ náà mọ́ àwọn nǹkan tí ń fún wa mọ̀ nípa iṣẹ́ yẹn. Wọ́n á máa kọ́ ọ, òun náà áá dẹ̀ máa fojú sí iṣẹ́ yẹn náà. Tó bá dìgbà mìíràn wọ́n á sọ fún báyìí pé kó ṣiṣẹ́ kọ̀ọ̀kan ń pàtó k'ọ́n lè mọ̀ bóyá àwọn nǹkan tó ti ń kọ́ látijọ́ yìí bóyá ó fojú síi, ẹ́, ọ̀nà míì tí ẹ sì lè fi gbà ń kọ́ nǹkan ni tí wọ́n á jẹ́ kí ǹkan tó ń ṣe pàtó mọ́ ẹ bí i, ẹ́, ẹ̀rọ ayélujára ni tàbí àwọn nǹkan tó wà lórí. Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni èèyàn ṣe máa kọ́ àwọn wọnnì. Ó lè kọ́ fún ara rẹ̀ lọ bá lọ sí orí, ẹ́, íńtánẹ́ẹ̀tì ṣà láti máa rí àwọn orí fídíò kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí ẹ́ kó lè máa fi kọ́ ra ẹ̀. Ó jẹ́ ní àwọn apúlíkẹ́ṣọ̀n kọ̀ọ̀kan ní, ẹ́, orí, ẹ́, ẹ̀rọ, ẹ́, ayélujára tí a tó jẹ́ pé bọ̀sẹ̀sẹ̀ wọn èèyàn lè sanwó sí wọn. Ẹ̀yàn lè sanwó kí wọ́n máa fi kọ́ èèyàn ní, ẹ́, àwọn nǹkan kan tí wọ́n bá fẹ́ mọ̀ nípa. Ẹni tí lè lọ sórí, ẹ́, YouTube náà láti máa fi kọ́ nǹkan tí èèyàn bá fẹ́ mọ̀ nípa. Ṣá, àwọn iṣẹ́ kan wà tí ẹ́ kó lè gba bíi ọdún méje àwọn nǹkan tí ẹ́ gba bíi oṣù mẹ́fa náà ló máa gba ẹ́ tí ẹ máa fi kọ́ wọn tán. Àwọn kan náà dẹ̀ máa ń wọ bíi ọdún márùn-ún náà. Oríṣìíríṣìí ọ̀nà ló máa ń fi wà. Àwọn tó máa ń wà lórí íńtánẹ́ẹ̀tì yẹn nǹkan bí oṣù mẹ́fa lèèyàn lè kọ́ wọn tán. Àwọn àwọn tó jẹ́ pé wọ́n máa ń nílò láti máa ṣe ọmọ iṣẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá wọn. Ṣá, àwọn yẹn máa ń lò tó bí ọdún méje àbí ju bẹ́ẹ̀ lọ kí wọ́n tó kọ́ iṣẹ́ náà dáadáa. Ohun tó máa ń nira jù ni owó nínà yẹn, àti ná owó fún kí kọ̀ní wọn máa nílò àwọn nǹkan tí ẹ̀ gbọ́dọ̀ máa rà ṣẹ́ láti máa kọ́ àwọn kíní wọ̀nyí. Àwọn èèyàn ló máa ń níya jù ṣá.

Ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ mo máa ń bá láti máa fi kí àwọn ènìyàn, bí wọ́n ṣe máa ń kí wọn báyìí ní ilẹ̀ Yorùbá náà ni èmi ṣe máa ń kí wọn ní te te té mi. Tí wọ́n bá ṣe jẹ́ ẹni tó dagbá jù mí lọ ni, bá nìyẹn fẹ́ kí wọn ní òwúrọ̀ àbí ọ̀sán tàbí àṣálẹ́, màá ní ẹ̀káàárọ̀, bá yẹ kó ọkùnrin ni, ní ẹ̀káàárọ̀ àṣá àbí ẹ̀káàárọ̀ bàbá. Bá yẹ óbìnrin ni, ẹ̀káàárọ̀ àbí ẹ̀káàárọ̀ màmá. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lo to bati je ọsán ni ekasan. Ìrọ̀lẹ́ náà ni ẹ̀kú ìrọ̀lẹ́, àti alẹ́ náà ni ẹ̀kú alẹ́ṣa. Ẹ̀yẹn ni a ṣe máa ń fi kí ẹni tó bá jù wa lọ ní ilẹ̀ Yorùbá, bí wọ́n ṣe kó wa nìyẹn. Àwọn tí wọ́n bá ṣe jẹ́ ẹni táa jù lọ ni, owúró láyé àlùmákọ́, káàárọ̀, à yọ ẹ̀yẹn kúrò, à ni pín yẹn sí i, a máa ṣe káàárọ̀, káàsán, ká alẹ́ṣa. Àdí ẹ, àwọn tó jù wa náà bí a ṣe máa ń tọ̀balẹ̀, òun ẹni tí wọ́n bá jẹ́ ọkùnrin tí wọ́n bá jẹ́ obìnrin ni a máa kúnlẹ̀ fún kí wọn ni. A bá nìyẹn ṣe pàdé yẹn táa mò fẹ́ yẹn kí, a kọ́ le máa kí wọn ṣá. A maa ki wọn sa, to ba tie je pe a ju wọn lo, a le koko kí wọn ṣá wa de da won loun. Àwọn to bá jẹ́ ẹni tó jù wa nà ni, ó dá kẹ́ ẹ, àyè máa kọ́kọ́ kí ẹni tó ń jù wa lọ bí wọ́n ṣe kó wa ní ilẹ̀ Yorùbá nìyẹn. Bẹ́ mi ṣe máa ń kí àwọn ènìyàn ní ìyẹn, wọ́n ṣe kọ́ kí yan ní ilẹ̀ Yorùbá na dẹ síi nìyẹn.

Tí a bá fẹ́ ṣe àjọyọ̀ ńlá bẹ́ẹ̀ yẹn, oríṣìíríṣìí ǹkan ni a máa nílò. A máa nílò láti mú aṣọ, irú aṣọ tí a fẹ́ mú rán ṣá, tí a máa lò lọ́ ni ọjọjọ́ àjọyọ̀ ńlá yìí náà, àti oúnjẹ tí a fẹ́ sè, àti àwọn ibi kọ̀ọ̀kan tí a fẹ́ lò ṣá, bí i ibi tí a bá ti máa jẹun, àti ibi tí a ti máa jó ṣá, àti oríṣìíríṣìí bẹ́ẹ̀ lọ. A tún máa mu àwọn oríṣìíríṣìí oúnjẹ tí a fẹ́ sè, àti àwọn tí a tún máa máa ṣe, àti àwọn kànmí tí a fẹ́ rá lọ, bí i àwọn ẹbùn ṣá tí a fẹ́ lò ní ìjọna tí a fẹ́ fún àwọn oríṣìíríṣìí àwọn ènìyàn. Èyí tó ṣe pàtàkì jù lọ náà ni àwọn tí a fẹ́ pe wá sí àjọ̀dún ńlá yìí náà, a máa ṣè tó. Àwọn tá fẹ pe àwọn to yé ko wa ni bẹ a máa wa orúkọ wọn a de ma wà ba aṣẹ má so fún wọn pé àjọ̀dún kan bẹ bo ya wọn le wá si ibibẹ lọ́jọ́ ìfẹ́, wọ́n á lè jẹ́ kí wọn lọ fẹ́ mu aṣọ náà, a máa ṣèlaye bí iyẹ́n ṣe máa ṣẹlẹ̀ fún wọn. Wọn se máa ń ṣe ètò àjọ̀dún ńlá nìí, wọ́n sì máa ń gbàràdi fún àjọ̀dún ńlá yìí eléyìí. Agbogbọ́ oníkálukú máa ń jẹ́ pé àjọ̀dún tó pagbo ẹgbẹ́ àtàrà pọ̀ jẹ́, níwọ́n sì máa dá owó ẹ, ẹ ká wọn láti owó màlúù àti owó ìrẹsì màlúù, àti èsì tí aṣọ, àti èsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá. Oníkálukú máa pọ̀wo pọ̀ kó lè yára, kó tó lè lọ́rùn fún gbogbo wa. Bo se máa n gbaradi fún ajọdun ńlá niyen.

Ìgbéyàwó tó kẹ́yìn ti mo lọ sí ìjọ kan na ṣe gbogbo ẹ̀, gbogbo ìjọ ìsinmi ló máa sábà fi ìgbéyàwó sí, ìjọ àbámẹ́ta gangan ni ẹ̀ dẹ̀ máa ń fi sí. Jáa máa ti ní òwúrọ̀ kùtù bẹ́yen wọ́n á kọ́kọ́ lọ sí ilé ìyàwó, lọ sílé wọn gangan láti lọ ṣe ǹkan ta ń pè ní ìdána. Ti wọn ba tí wá se ìyẹn tàn, a máa wá lọ sí ilé ìjọsìn t'oba jẹ Krìstẹ́nì ni wọ́n. Tí wọn bá tiń ṣe ìdána yẹn ṣá, àwọn kan tó lọ sí ilé ìjọsìn oríṣiríṣi àwọn ẹ̀bùn la máa kó lọ sí ilé ìyàwó náà bíi ewúrẹ́ àti àwọn aṣọ àti àwọn epo pupa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá àti wáìnì àti àwọn ǹkan kan. Ṣé ó ní ìwé pé tí àwọn ẹbí ìyàwó á ti fún títí ẹbí ọkọ fún àwọn ǹkan tí ẹ kú mú wá, wọ́n á ti ń ṣe ìdána yìí. Ti wọ́n bá tí wa ṣe yen tan wọ́n á lọ sí ilé ìjọsìn tó ba ṣe pe Krìstẹ́nì ni wọ́n. Ṣé wọ́n á ṣe pásítọ̀, olùṣọ́-àgùntàn ilé ìjọsìn yẹn náà lára ǹkan kan tó máa ṣe fún wọn. Lẹ́yìn ìgbà yen náà la wà má lọ sí ibi ìkẹyìn tó jẹ́ ibi tí èeyàn tí máa máa jẹun, ibẹ̀ lẹ dẹ ti máa ń pẹ́ jù sí, a máa wà níbẹ̀ di ìrọ̀lẹ́. A wá máa jẹun ibẹ̀ láti máa jẹun láti máa jó, láti máa pa'rọ̀ ẹ̀bùn. Ṣé a máa ń fún àwọn ọkọ àti ìyàwó ní ẹ̀bùn bí ìgbéyàwó ṣe ń lọ ni èyí.

Ṣíṣe iṣẹ́ nílé ó dára, ó ní àǹfàní, ó dẹ̀ ní àwọn nǹkan tó máa ń nira nípa ẹ̀. Àwọn ara àwọn àǹfààní tí ṣíṣe iṣẹ́ nílé ni wípé oro owó mọ́tò nìínàn, ṣá ti ènìyàn fi máa máa náwó mọ́tò, tí ènìyàn fi máa máa ṣẹ̀ṣẹ̀ máa ra pẹtiró sínú ọkọ̀ tí a fi máa náwó lọ sí ilé iṣẹ́. Bí wọ́n bá ṣiṣẹ́ látìlẹ̀, owo iyẹn máa iyẹn máa yọ kúrò àti gbogbo rinrìn-ka yẹn tó jẹ́ kí ó lè máa mú ki eeyàn, kó rẹ eeyàn, ìyẹn náà máa kúrò ní à ibi bẹ. Nǹkan tó dára fún nìyen ohun to dẹ̀ nira n bẹ́ẹ̀ ni àti lè máa wá bi won se maa ṣise, torí tí eeyan báa ti wà nílé bẹ́ẹ̀yẹn, ò lè níirà fún díẹ̀ kí ó tó lè fi ojú sí iṣẹ́ yẹn torí àwọn nǹkan kan máa wà nílé o le ma je ki o fi ojú si iṣẹ́ yen ṣá, ó sì lè máa jẹ́ pé kò ní lè ráyè ṣiṣẹ́ dáadáa bí ó ṣe yẹ́ kò ṣe ṣé, àti bí ó ṣe ye kí ó ṣe ṣé toba je pe ó wà ní ilé iṣẹ́. Àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyen tí kò kìí jẹ́ àǹfààní fún ki eeyan máa ṣiṣẹ́ ní àti ilé. Àmọ́ eeyàn lè gbìyànjú rẹ̀ tí eeyan bá wa akòkò tojẹ́ pe kí a sọ pé ìrú èyí tí mo wà nílé yi akòkò báyibáyi mo fẹ́ fi ṣiṣẹ́, tó jẹ́ wípé nígbà àkọ́kọ́ yẹn kò sí eeyan kankan tó ni lára ti kò dẹ sí ǹkankan náà tí òun fẹ́ ṣe nípa ilé, tó jẹ kí a bójútó iṣẹ́ náà fún àkoko ìgbà yẹn bí eeyan ṣe lè ṣe ní eléyii.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti máa fi mú àwọn èrò tuntun wá, bí mo ba ti ní èrò tuntun bẹ́yẹn tí mo dẹ̀ ri pe o máa ṣe wa l'áǹfààní boya nílé àti àbí ní ilé iṣẹ́. Mo máa ń mú lọ bá àwọn tó jẹ́ pé boya iṣẹ́ wọn ní, àwọn lo máa gba ero tuntun ní ibi iṣẹ́, a n pe wọ́n ni HR, àwọn ló máa ń gba àbá tuntun wá, àwọn ààlọ́ bá ṣá, mo máa ń gbà ṣé kí ǹkan tó ní ṣe pẹ̀lú ibi tí mo ti ń ṣe gan-an ní ilé iṣẹ́ yẹn, mo máa lọ gbé bá ọ̀gá ìgbẹ́ náà, àwọn ọ̀gá tí wà ní ibi ìdí iṣẹ́ tí mo ti ń ṣe ní ilé iṣẹ́ yẹn. Ma lọ gbe bá ọ̀gá náà, mà dẹ̀ sàlàyé fún wọn èrò tuntun yí àti àbá yí, àti bó se le ràn wá lọ́wọ́. Mo máa ń ṣiṣẹ́ wà nílé náà, mo máa ṣiṣẹ́ kí èyí tí mo ń ṣe ló dá wá, bí wọ́n ṣe ní èrò tuntun bẹ́ẹ̀ ni a máa sọ fún àwọn tó dàgbà jù ní ilé dáà, àwọn jọ̀wọ́ ló si bó ṣe lè ṣiṣẹ́ dáadáa, àwọn ọ̀nà tí wọn máa ń gbà láti máa fi mú èrò tuntun wá ní kìn-ín-ní, tó mú èrò tuntun yẹn wà lọ́ máa ti ronú si jinlẹ̀ jinlẹ̀. Ó yẹ kó jẹ́ ǹkan tó máa ṣe wá ní àǹfààní, kò jẹ́ ǹkan takọ̀lù tálà nu ṣá, bí ẹni ǹkan tí ò ní ìwúlò tàbí tí ò ní ìtumọ̀. Ọ̀nà tí wọn máa ń gbà láti máa fi mú èrò tuntun wá ní àṣá, mo dẹ̀ jẹ́ èèyàn tó máa fẹ́ra láti máa mú èrò tuntun wá ní àìmọye ìgbà kí ǹkan lè máa rọrùn fún wa títí tẹ́lẹ̀ lọ. Àwọn ǹkan tí wọ́n máa fi mú èrò tuntun wá ní eléyìí jẹ́ àwọn ìdí ìmíràn.

Bẹ́ẹ̀ni, mo màá n to ìkíni lórí áfóòlù mi. Tó bá yẹ kí mo ní àkókò tí mo fẹ́ jí boya ní àárín ọ̀sẹ̀ ni tí mo dẹ̀ fẹ́ lọ sí ibi iṣẹ́ tí mo dẹ̀ gbúdọ̀ jí ní òwúrọ̀ kùtùkùtù, mo máa tan ìkìni lórí fóònù mi kí n lè jí ní àkókò tó yẹ kí n jí ní òwúrọ̀ kùtùkùtù yẹn. Boya bi àgó mẹ́rin tàbí àgó márùn-ún ni màá de fi ìkìni yẹn sí àgó tí mo fẹ́ jí gangan. Bo bá ti wá dún bẹ̀yẹn lórí fóònù mi, màá wá jí ohun ni a ji mi ṣá. Ìyẹn mummy kì í lò ó ní bí ijó ìsinmi boya kí n lè sún dáadáa ki i de lè sinmi dáadáa. Igbá tí mo bá ti nílò láti jáde ní yẹn ni mo máa sábà lọ boya ni larin ose ni tàbí tí mo lọ lórí ìrìnàjò to jínà, mo lè tán náà kí n lè tètè jí ní òwúrọ̀ kùtùkùtù. Àwọn nǹkan tí mo máa sábà lo ìkíni fún lórí fóònù mi ni fún niyii. Àwọn nǹkan mìíràn tí mo máa ń lo fún náà ni tí báa fẹ́ rán tí nǹkan ní pàtó boya o yẹ kí n sẹ nǹkan láàárín ọjọ́ ní àgó kan, àgó kan ní pàtó. Mo máa tan ìkìni fóònù yẹn fún àkókò yẹn, màá dè fi orúkọ nǹkan tó yẹ kí n ṣe yẹn sí i kí n lè rántí. Tó bá ti dún bẹ̀yẹn, màá wá wo orí fóònù mi, màá rí orúkọ nǹkan tó yẹ kí n ṣe ní àkókò yẹn náà á mú mi láti rántí àwọn nǹkan tí mo máa ń lo ìkíni fún nìyẹn ní orí fóònù mi. Ó dẹ̀ máa wúlò fún mi gan dáadáa. Ko kì í jẹ́ kí i gbàgbé nǹkan o máa jẹ́ kí n rántí nǹkan daadàá. Ó dẹ̀ máa jẹ́ kí n jí ní àsìkò tí àwọn àǹfààní tó ní fún mi julọ nìyẹn.

Eré tí mo máa ń ṣe nígbà ewẹ́ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, a tún ṣe ṣí àwọn aláfọwọ́gbá ẹranko ní tábìlì tẹnísì ní a yó èdè Gẹ̀ẹ́sì. Sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yẹn a pè ní football ní èdè Gẹ̀ẹ́sì. Àwọn méjèèjì ni wọ́n sábà ṣe ní àìgbà èwe mi tí màá ń dùn, àti gidi gan ni tí mo mọ̀ wọ́n gbá gidi gan ni. Bí i ẹ̀ẹ̀kan tí mo fi kọ́ra, tí wọ́n bá fẹ́ gba abẹyẹn, wọ́n máa ń gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi torí kí n ṣe èèyàn kan lè dáṣẹ́, wọ́n máa ń kó ra wa pọ̀ bí a nílé ìgbé ìṣòkùrò ni tàbí ní aìbò ní àdúgbò àwọn ọ̀rẹ́ mi tó nì gbè àgbègbé ìbẹ̀yẹn àdúgbò nílé yẹn. Wọ́n máa ń kó wa pọ̀ ká lọ gbá bọ́ọ̀lù ní ọwọ́ ìrọ̀lẹ́ ṣá tí òrùn bá ti lọlẹ̀ tòrí ìtà láti máa ń gbá, a máa wá gbá inú ààrìn tí òrun nà bá ń wá pà wàà jù a lọ gbá ní ìrọ̀lẹ́ lààgò mèèrìn tàbí aago márùn-ún. Àwọn tó ṣe bọ́ọ̀lù aláfọwọ́gbá yẹn tí a pè ní tábìlì tẹnísì yẹn, a lè gbá nínú ilé, a lè gbá ní ìtà, ní ìgbàkìgbà nàà là lè ṣe lè gbá, lè gbá ní òwúrọ̀ tàbí ọ̀sán tàbí à ìrọ̀lẹ́. Tì ìnàà bá ṣá tí wà ń bẹ́ẹ̀, ó jẹ́ ilé tàbí ìtà ni a lè gbá nìgbá kì í àìgbà. Láwọn eré tí mo máa ń ṣe nígbà èwẹ́ mi ìwọ̀n yìí ni màá ń gbádùn wọn gidi gan ni.

Oríṣiríṣi nǹkan ló máa ń ti bàjẹ́. Oríṣiríṣi ọ̀nà ni màá ń gbà láti máa tún wọn ṣe tí nǹkan bá ti bàjẹ́. Bí ẹni bá ṣe kí nǹkan tí kò mọ̀ ọ́n ṣe fúnra mi, màá ṣe nǹkan tí wọ́n pè ní DIY, "Do it yourself", ní ìdí i gẹ́ṣì, pe ki eeyan máa ṣe nǹkan yẹn náà fún ara ẹ, eeyan máa tún ṣe ná fún ara ẹ. Eleyii ó jẹ́ àárọ̀ jẹ́ àwọn nǹkan tí ẹ́ kò nílè láti máa tún ṣẹ̀ ṣá, gẹ́gẹ́ bí àwọn nǹkan tí wọn ṣe ń tún ṣe tẹ́lẹ̀ tí wọn ò lè tún mọ̀ à mọ̀ ọ́tun àti ósi ìwọ̀n láti tún wọn ṣe. Àwọn nǹkan náà máa jẹ́ kí wọn níra ju àwọn eleyii tío je pe kí wọn yẹn tún wọn ṣe bí ẹni yẹn máa nílò láti kó àwọn nǹkan kan wá láti tún wọn ṣe, wàá nílò láti lọ sí orí íńtánẹ́ẹ̀tì láti máa wo àwọn fídíò bí wọ́n ṣe ń tún àwọn nǹkan wọ̀nyí à ṣe. Oríṣiríṣi nǹkan to de máa ń bàjẹ́ ní boya àga tí a kàn bá bàjẹ́ ní ilé àbí a pot àbí tí nǹkan kan bá bàjẹ́ lórí fóònù mi mo le tun ṣe é fúnra mi nígbà kankan. Ṣùgbọ́n ìgbà mìíràn wá to jẹ́pe ti mi o ba lè tún ṣe boya mi ní àwọn nǹkan tí mo lè tún ṣe mi torí mi mọ̀ owo e mo nílò láti mu lọ sí àwọn tó mọ̀ ọ́n tún ṣe ẹ́ iṣẹ́ wọn ni láti tún ṣe. Bíru àwọn nǹkan wọ̀nyí bíi tí fóònù mi bá ti bàjẹ́ àbí tí laptop mi tì kọ̀m̀pútà mi bá ti bàjẹ́, yẹn máa nílò láti mu lọ sí ọdo awọ́n tí wọ́n máa ń tún ṣe ṣá áti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yẹn ni mi kì í lè tún ṣe à fúnra à mi ṣá àwọn ìyoòkú tó jẹ́ kí èmi lè tún ṣe fúnra mi máa ń tún wọn ṣe fúnra mi kò máa ba máa na mi lówó ṣá tí ó máa ń jẹ́ kí èeyan rí owó pamọ́ náà beeyan bá sí gbe gbogbo nkan lọ sí ọjà láti lọ máa tún ṣé, ó máa ń jẹ́ kí ẹ̀eyan rí owó à pamọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà orísírisì kan mọ́dẹ̀ tí ìgbésí inú ọgbà yín náà, àgbàdo wà níbẹ̀, àwọn ẹ̀fọ́ wà bi, arówo jẹ́ja tí a efirín àti àwọn ẹ̀fọ́ mìíràn, iṣu náà wà níbẹ̀, a gbìn ìṣù sí inú ọgbà náà, a gbìn ẹ̀gẹ́ náà síbẹ̀ àti àwọn èso kọ̀ọ̀kan náà là gbìn sí ibi bẹ̀ àti àwọn kàn kàn ti a le fi se àgbo na àwọn to wa nínú ọgbà yìí na àti àwọn nkan mìíràn sa lo nínú ọgbà yi àwọn eso to wa níbẹ̀ ni mango ọ̀gẹ̀dẹ̀ wa nínú ọgbà yìí na àti àwọn nkán mìíràn ti eyan le fi se ọbẹ̀ ṣá, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló wà nínú ọgbà yìí tí kọ́ríkọ́ bá tí ń wun bẹ́ẹ̀ bẹ́ẹ̀, èèyàn máa nílò láti máa ró, wọ́n kí àwọn nǹkan tí wọ́n gbìn sí ibi bẹ̀ kó máa wù dáadáa. A sì máa ṣe ọgbà ti tọ́jú ní elẹ̀ yìí náà, bẹ́ẹ̀ sì pé a sì ṣe àwọn ohun, a sì yọ àwọn kọ́ríkọ́ yẹn kó wa mú láti kó wọn kúrò ṣá nígbà mìíràn. Àwọn ọ̀nà ti a maa gba láti tọ́jú àwọn ọgbà leleyi to ba de ti di ìgbà ti ojo o ba ti ro a maa nílò láti ma bu omi si àwọn kan ti a gbin sibi be nkan ti mo máa n se leleyi láti maa tọ́jú ọgbà.

Àwọn èèyàn wà tó máa ń tú ọkọ̀ àti alùpùpù ṣe. Àmọ́ iṣẹ́ yẹn yàtọ̀ síra. Iṣẹ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn tú ọkọ̀ yẹn, iṣẹ́ titi wọn yàtọ̀ sí àwọn tó ma ń tú alùpùpù náà ṣe. Ó dẹ̀ máa ń nira ju títí alùpùpù tó túṣẹ́ yẹn tó rí ọkọ̀ ní àwọn nǹkan tó wà ńbè tó jẹ́ pé ó pọ̀, tó dẹ̀ nira, tó dẹ̀ le ju títí èyí tó wà ní alùpùpù. Ìdí nì yẹn tí owó wọ́n máa ń fi pọ̀ ju ti àwọn tó ń tú alùpùpù ṣe. Wọ́n sì ń ṣe nǹkan díẹ̀- díẹ̀ ló máa ń tún ṣe ní ẹgbẹgbẹ. Bíi ẹ́ńjìnì tàbí gí táyà tàbí kaburátọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n máa ń tún ṣe ní inú ọkọ̀ àti alùpùpù. Lẹ́yìn bí ká pè ní ilé àwọn mẹ́káníìkì bo se máa ń tú àwọn kíní wọ̀nyí ṣe. Àwọn ọkọ̀ àti alùpùpù wọ̀nyí.

Mo sì máa ń tọrọ àforíjìn nígbà tí ó ní àṣìṣe tí mo ṣe bẹ́yẹ̀n to bá ti jẹ́ pe ẹ̀yàn ti ó jú mi lọ ní mọ́ fẹ́ gbọ́dọ̀ tọrọ àforíjìn lọ́wọ́. Mo máa wá àkókò tó jẹ́ pe wọ́n wá, àwọn nìkan ló wà ní ibi bẹ́ẹ̀ kí n lè tọrọ àforíjìn, máa dẹ́ dọ̀bálẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́, máa dẹ́ ni kan máa bínú, máa ń ṣàlàyé fún wọn àṣìṣe tí mo ṣe àti ìdí tí mo fi ṣe. Ṣá máa dẹ́ tọrọ àforíjìn, máa dẹ́ sọ fún wọn, ṣàlàyé fún wọn nǹkan tí mo máa ṣe kí àṣìṣe yẹ́n nà pe kó wáyé mọ́. Ṣá bi mo se máa ń tọrọ àforíjìn lọ́wọ́ àwọn tó bá jù mí ní ìyen ámo to bá ti jẹ́ pe ọmọdé ní ti mo dàgbà jù lọ, ni mo lè tọrọ àforíjìn lọ́wọ́ rẹ̀ nígbà kugba tí o bá ti wu mi. Ṣá amọ̀ mí kí jẹ́ kó pẹ́, títí ṣá oná tí mo máa ń gba láti maa tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ènìyàn ni ìyẹn. Àmo to ba si jẹ́ pe ọmọdé náà ni mo lè wá ń kan ra fún un náà láti fi tọrọ àforíjìn ni ọ̀wọ̀ rẹ̀. Mo sì máa ń tọrọ àforíjìn ni-- lé lòwó ọmọdé àti ní ọ̀wọ́ àgbà náà.

Eré tí a ń ṣe nígbà ewé ni ere kan tí a ń pè ní eré síṣe bojúbojú kí kí àwa jẹ́ bíi ewé tàbí ọmọdé àwa kóra pọ̀ bẹ́ẹ̀ yẹn à máa ń mú ẹnìkan láàrín wa tó máa ń jẹ́ ko la kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ba wá tí wá bá ṣe bojúbojú yẹn bá ṣe máa ń ṣe ẹni ta kúnmúyìn há bojú títí ẹ a dúró sí ibìkan àwa yókù náà wá sá máa sá lọ àwa wá ibìkan sá pamọ́ sí ẹni tí ó bojú yẹn wá ka a wá ṣe òǹkà láti bi mẹ́wàá sí ẹyọ kan sá toba ti wá ṣe òǹkà yẹn tán àwa làjú a máa wá wá kiri tó ẹni tí o bá ti kọ́kọ́ rí ẹni yẹn ló máa rọ́pò ẹ́. Ẹnì yẹn ṣe bojúbojú yẹn àwa tun bẹ̀rẹ̀ bí a ṣe máa ń ṣe ní eleyi sa iyè ọmọdé tó lè ṣe yìí yí púpọ̀ ní sá bá máa ṣe bí a ṣe gbé ọmọdé bí mẹ́ta lọ sí mẹ́wàá àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọdé lè ṣe rú eré bojúbojú yìí.

Ó ti tó bí ọ̀su bí méjì báyìí, àbí mẹ́ta gan tí mo ti kẹ́yìn pàdé àwọn ọ̀re mi. Àwọn ọ̀rẹ́ mi tó pọ̀jù lọ báyìí wọ́n ti lọ sí ìlú mìíràn, èmi gan fúnra mi, mo ti kúrò níbí tàwà tẹ́lẹ̀ tele. Àwọn oníkálukú ti ń pín, wọ́n ti ń dàgbà to ẹni tó ń ṣisé bẹ́yẹn, bí à kí n ríra ju bí ti tẹ́lẹ̀ mọ́. Àmọ a máa ń sọ̀rọ̀ lórí fóònù, a máa ń ṣe bi fídíò, a dẹ́ máa ń bá ara wa sọ̀rọ̀ lórí sócial medià. Àmọ́ pà tí rirákòjúkòrojú beyẹn ó ti ṣe díẹ̀ tí a tó tó bí oṣù bí mẹ́ta ṣá, tí oṣù méjì mẹ́ta ṣá, láti rí padà pàdé kẹ́yìn. Ti a maa maa n sọ̀rọ̀ lórí social media sa, a de maa n fi nkan ránṣẹ́ si arawa bo se maa n ri niyen.

Tí bá fẹ́ kọ èèyàn ní nǹkan mi, má fẹ́ ṣe bí olùkọ́, máa bèrè lọ́wọ́ awọ́n nǹkan tó mọ̀ mọ́ ọ̀ kan tó fẹ́ kọ yẹn kí ó lè mọ ìbi máa ti bẹ̀rẹ̀, nǹkan tó pàtó àti bí máa ṣe ṣàlàyé fún tí a lè fi yí tí nǹkan wọ̀nyí ṣe pàtàkì gidi jùlọ kí ẹ́ lè mọ̀ mọ́ bí ó ṣe máa yé ń dín èèyàn kọ́ àti bí èèyàn ṣe olùkọ́, à, fún. Tí a bá kíkó ní ìmọ̀ lórí nǹkan yẹn ràràra máa bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ṣẹ fún ṣá. Òun tó bá ní ìmọ̀ lórí rẹ̀ máa ṣe àyẹ̀wò fún kí ó lè mọ àwọn nǹkan tó mọ̀ gangan àti àwọn nǹkan tí kò mọ̀ tẹ́lẹ̀ mọ́ àwọn nǹkan tí máa kọ́ pàtó ṣá kí ó lè yí kó dẹ̀lẹ̀, e, ń jẹ́ nǹkan tó jẹ́ kó máa wúlò fún ẹni yẹn. Àwọn ọ̀nà ti mo máà n gbà láti ma fi ko àwọn èèyàn niyen. Bóyá máa ń gba àkókò díẹ̀ náà ṣùgbọ́n kò kí n gba jú. Wákàtí kan sí méjì lọ tí má fẹ́ kọ́, a, èèyàn. Bí a ní kí mo fẹ́ kọ́ ní nǹkan pàtó ni bí a ní pa iṣẹ́ nílé iṣẹ́ ni kò kí n gbajú. Wákàtí kan sí méjì ni bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ níbi bẹ́ẹ̀ tí mo dè gbudọ tọ̀ ọ́ sí ọ̀nà ṣá àti bí ẹlòmíràn pẹ̀lú ìrànlọ́wọ́ mi ní iṣẹ́ bí a ní iṣẹ́ nǹkan tí mo mọ̀ mọ́ ọ́n pa tí mò mò fi bẹ́ẹ̀ mọ̀ mọ́ ọ́n pa. Mo lè tọ́ ọ́ sí ọ̀nà náà mádé kọ́ mábẹ́rẹ́ àwọn nǹkan tó ti mọ̀ mọ́ ọ́n pa iṣẹ́ iná kí ó lè mọ àwọn nǹkan tí màá máa fi, tí màá fi han.

Orin àwọn ọmọdé kò kàn, ni wọ́n jẹ́ nkàn to máa ń kọ́ wọn nílé ilé ìwé, ṣùkúrù, bi àìkú, ajẹ́, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ, ẹtì, àbámẹ́ta àti àwọn orin kọ̀ọ̀kan ní ìle Yorùbá to jẹ pe wọ́n máa ń kọ́ wọn ní, ṣùkúrù àwọn primary yẹn yẹ kó wà ní ẹ̀dẹ́ èdè gẹ̀ẹ́sì. Bí mọnday we go to school, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá, àti Solomon Gandy ni àwọn orin tí wọ́n sábà máa ń kọ àwọn ọmọdé ní. Ìwọ̀nyí jẹ́ kí àwọn ọmọdé máa ń sọ, tó jẹ́ pe won de bu de maa mọ ṣe ń ka ṣá. Àwọn orin ìtàn máa ń jẹ́ kí inú wọn dùn nítorí tí wọ́n bá ṣe kọ́ wọn bẹ́ẹ̀ yẹn, wọ́n máa jẹ́ ǹkan tó máa gbo wọn papọ̀.

Bí ọjọ́ mẹ́rin sẹ́yìn mo kẹ́yìǹ gùn ọkọ̀ akẹ́ro nígbà tí mo lọ láti ìlú ńlá kan lọ sí ìlú ńlá ibomí mo kẹ́yìǹ gùn ọkọ̀ akẹ́ro mo de ṣi pẹ inù è gìdìgàn torí a lo bi wákàtí mẹ́jọ sí mẹ́sàn-án ní ọ̀nà. Pẹ inú è gìdìgàn ní ó dè ṣi nira gìdìgàn o mú kí ará ro mi o dè mu kí ó rẹ́ mi nígbàtí mo kẹ́yìǹ gùn ọkọ̀ akẹ́ro ni eleyii tí mo lọ láti ìlú kan sí ìlú mìí ní orí ìrìnàjò. Mo lọ sí ibẹ̀ láti òwúrọ̀ kùtùkùtù mo dè nílò láti dúró fún wákàtí mẹ́ta kí ọkọ̀ náà kó tó gbéra à boya lẹ́yìn ígbà tí a san owó tán.

Oríṣiríṣi nǹkan ni mo máa ń sábà ṣe nígbà tí mo bá ní ààyè. Àwọn tí mo dẹ̀ máa ń sábà ṣe ni àwọn tó jẹ́ pe mi o ri àyè ṣe nígbà tí mi ò ní ààyè, bí i kí n lo máa kí àwọn ènìyàn, kí n máa bá a ṣe ìfàjí ṣà ní ita pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kí n máa wo àwọn àwòrán tàbí fídíò, kí n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣá. Àwọn nǹkan bẹ́yẹn ni mo máa ń sábà sẹ nígbà tí mo ní ààyè láti ibi iṣẹ́ ni tàbí nígbà tí mo dẹ̀ máa ń sábà ní ààyè ní ìjọ ìsinmi tí mo bá ti jáde bẹ́ẹ̀ tí mo bá ti mo pé. Bí mo bá de ti rí pé mo ti ṣiṣẹ́ mi tán tàbí kò sí nǹkan kan púpọ̀ tí mo fẹ́ ṣe, tí mo bá ní ààyè lẹ́leyii, mo máa ń jáde lọ síta láti lo máa gbàdún, láti máa jẹun ṣá, mo de máa lọ pẹ̀lú àwọn bi ọ̀rẹ́ ṣá, nígbà mìíràn mo dẹ̀ máa ń dá lọ. Bi ẹmẹ́ta ṣá ní oṣù kan ni mo maa n ṣàba máa ṣe àwọn eleyìí, gbígbàdùn àti gbogbo rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ẹkọ kan ni mo máa sábà máa ń wo àwọn ètò tẹlifíṣàn kì í ṣe gbogbo ìgbà mo máa ń ṣe eléyìí lórí mi kí n ráàyè. Ojo tí mo máa sábà wo àwọn ètò tẹlifíṣàn ní àwọn ọjọ́ ìsinmi bíi ọjọ́ àbámẹ́ta ṣá tàbí ọjọ́ ètì tí màá ti lọ bi ṣi ibi iṣẹ́ ṣá, igbàyén mo máa sábà wo àwọn ètò tẹlifíṣàn tàbí tí mo bá jáde ṣá lọ sí ìgbóro tàbí boya ti mo lọ jẹun ti mo lo se ere nigboro, mo le wo telifisan kan tàbí méjì amo mi o kin sábà wo telifisan papa jùlọ ni arin ose bi ko kin si akoko iyen ìgbà miran mo máa ń fẹ́ràn láti máa gbọ́ orin ju pé kí n máa wo ẹ̀tọ́ lórí tẹlifíṣàn àbí kí n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ náà ju pé kí n máa wo ètò lórí tẹlifíṣàn torí àwọn ètò tẹlifíṣàn yẹn ìgbàkígbà tí mo bá wò mo lè máa wo àwọn èèyàn mọ́ tí tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ ní kì ṣe gbogbo ìgbà ìyẹn máa ń sá sábà ṣẹlẹ̀, ídí niyen ti mo fẹ́ràn ìyẹn ju láti máa wo ètò tẹlifíṣàn lọ àmo mo ṣì máa ń wo náà gẹ́gẹ́ bi mo ṣe sọ̀ ìgbà miran mo lè dá wo, mo de wo pẹ̀lú àwọn ènìyàn tó wà ní ilé.

Àwọn ètò Yorùbá lórí, eh, tẹlifíṣàn máa ń wo nípa àwọn àṣà Yorùbá, àwọn bí ilẹ̀ Yorùbá ń wà, ta máa ń ṣe iṣẹ́, bí àwọn oúnjẹ ta máa ń ṣe àti àwọn nǹkan ta máa ń ṣe àti àwọn, eh, àṣà ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àṣà ta máa ń ṣe ní ilẹ̀ Yorùbá. Bí àwọn, eh, eh, nǹkan mìíràn bí bá ṣe máa ń ṣe ìgbéyàwó, bá ṣe máa ń ṣe àyẹ̀ye sa àti bá ṣe máa ń kópa papọ̀ kọ́rọ́ pọ̀ ní àwùjọ. Ṣá, àwọn nǹkan bẹ́ẹ̀ la máa ń se, eh, ní, eh, ètò lórí, eh, tẹlifíṣàn, eh, nípa èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni a máa ń kọ́ àwọn ọmọdé náà ní àwọn nǹkan bí àlọ́ àti bẹ́bẹ́ ń lọ àti bí àwùjọ, bí nǹkan tí yẹ́ ko máa ṣe ní àwùjọ àti bí wọn ṣe ń bọ̀wọ̀ fún àwọn to wa ni àyíká rẹ̀ àti àwọn nǹkan tí yẹ́ ki ènìyàn máa ń ṣe náà ní ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan bayẹ́n máa ń ṣètò le lórí, eh, tẹlifíṣàn.

Ìlànà owo lowo mi o pín sí bí ọ̀nà mẹ́ta. Eh, tí máa fi kó lówó bẹ́ẹ̀ yẹn, ìgbà mìíràn mo máa ń lo àwọn social media láti máa fi pọ̀ olówó. Ìgbà mìíràn mo máa ń pe àwọn èèyàn, ìgbà mìíràn mo máa ń fi nǹkan jísẹ́ sí àwọn èèyàn náà àbí ìgbà mìíràn tí ẹnìkan bá ra ńjà lọ́wọ́ mi, àbí ó lọ́wọ́ mi, ó ní ẹni tó máa fẹ́ràn láti ra ńjà náà lọ́wọ́ mi níkan teni yẹn fẹ́ràn. Eh, á máa bí, àwọn bá èniyen, wọ́n á bí ọ̀rẹ́ ẹ ṣá, àbí bí ẹni tó mo ṣá, a máa fún un ní, ah, ah, nọ́mbà èniyen kí ó le pe èèyàn, àbí a fún èniyen náà ní títí tèmi kí èniyen lè pè mí ṣá. Ó ti máa ń ṣe ìpolówó títí tèmi, ah, ní, ah, ìyẹn.

Àwọn app tí mo máa ń sábà lo jù ni àwọn tí mo ń lò fún ìbísẹ́ tí ó máa ń kọ́ mi nípa ìṣe mi daadà tí mo dẹ máa ń lò láti rọ̀ mí lọ́wọ́ ní ẹnu ìṣe. Àwọn kan náà wa tí mo máa ń lò tó jẹ́ wipé won máa ń fi pe àwọn ènìyàn tí máa ń fi wá bi àwọn nǹkan tó bá ṣe pàtàkì fún mi boya tí ó bá ṣe pàtàkì fún ìṣe mi tàbí fún ìgbésí ayé mi tàbí tí n bá fẹ́ fi nǹkan ránṣẹ́ sí èèyàn ṣà. Àwọn app kan wá tí mo máa ń lò tí mo ti bá fẹ́ ra nǹkan náà láti orí ìńtánẹ́ẹ̀tì náà o ní àwọn app kan pàtó tí mo máa ń lò tí a ń pè ní bíi Jumia àti Temu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. App náà ti mo maa n lo náà ni dandan ti social media bíi Instagram àti Facebook. Àwọn app tí mo máa ń sábà lò ní eleyìí ni mo máa ń fi bá àwọn èèyàn sọ̀rọ̀, ni mo máa ń fi wo àwọn ìrírí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri orile èdè àti káàkiri agbàyẹ. Àwọn app tí mo máa ń sábà lò jù ní iwonyii app tí mo máa ń lò jù náà ni app tí mo máa ń fi pe èèyàn mo máa ń lò eleyii náà gidi gan.

Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí eeyan báa fẹ́ ra àwọn nǹkan, o máa nílò láti lọ sí ọjà, ṣùgbọ́n nisinyi. Ti eeyan bá wá ń le eeyán lè máa wo orí fóònù ẹ́ ko lọ sí orí ìntanẹ́ẹ̀tì, a dè máa ná wá àwọn nǹkan láti orí fóònù yẹn, a máa rí wọn tojẹ pe tó bá ti rà wọ́n, wọn lè gbé wá bá níbi tí ó wà gangan. Ó de sì wá rọrùn ju bẹ́ẹ̀yẹn nísinsìnyí ju ti tẹ́lẹ̀ lọ. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn, á nílò láti lọ sí ọ̀jà, a dẹ máa náwo mọ́tò e dẹ máa máa rìn kíríná wà. Ṣùgbọ́n nisinyi bi o se wá, ẹ lè ra nǹkan tojẹ́ pe wọ́n a gbé wá bá yín níbi ti ẹ́ wà láì nílò láti máa lọ sí ọ̀jà pe láti máa ná owó mọ́tò kí eeyan máa san owó mọ́tò niná yẹn fún awọ́n eeyan tó n gbé wá báyẹn. Bi o se máa rì nìyẹn o sì máa rọrùn gidigan ni kò ní wàhálà bi tí tẹ́lẹ̀ yẹn mọ́.

Wíwo bọ́ọ̀lù papọ̀ jẹ́ ǹkan tó máa ń dùn gidigan ni. Ìgbà tí mo jẹ máa fẹ́ wá lọ wo bọ́ọ̀lù bẹ́yẹn, màá sábà lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi sí ilé bọ́ọ̀lù. A dè máa ń pọ̀ yà sí ilé bọ́ọ̀lù yẹn náà, à máa ń sanwó fún àwọn tó ní ibi bẹ́ẹ̀, kó le gbà láíláí láti máa wo bọ́ọ̀lù náà. Lẹ́yìn náà, lẹ́jẹ́ ǹkan tó máa ń dùn ni, àwọn ọ̀yẹ́ kí ara wo máa ń pọ́n bẹ́ẹ̀ pẹ́lú tí àwọn kan bá ti score bẹ́yẹn láti gbá góòlù wọlé, àwọn èèyàn máa ń pariwo sókè. A de maa n so ro be náà gidigan nípa nkan ti a wo lórí telifisani nípa bọ́ọ̀lù yen àti ikan ti a retí pe o ma ṣẹlẹ̀ àti ti nkan mi bati ṣẹlẹ̀ ti koyeko ṣẹlẹ̀ a máà máa sọ̀rọ̀ nípa re àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ariwo ṣá máa ń pọ̀ ní ilé àwọn bọ́ọ̀lù náà. Àwọn tó yẹ máa ń wà náà ni àwọn èèyàn máa ń pọ̀ síbẹ̀. Àwọn ọ̀dọ́bí tẹ́mi náà ló máa ń wà ní ibẹ̀ bó ti ṣe máa rí, ibẹ̀ máa ń kún fún eérò. Wọn lè máa ń gbé nínú láti máa fi abèbè síbẹ̀ tó máa ń yí gidigan ni bí i fan nìṣà tàbí AC kí ooru má bá má mú yàn. Àn jú, ẹ́mu yìí ṣá náà ara wo máa ń pọ̀ ní ibi bẹ́ẹ̀. Àwọn ọkùnrin tó lè máa ń sábà wà ní ibẹ̀, obìnrin tó máa ń wà bẹ́wọ̀n kí í sábà pọ̀. Àwọn ọkùnrin ló máa ń sábà wo bọ́ọ̀lù ní ilé tí a ti máa ń wo bọ́ọ̀lù.

Oúnjẹ tí èmi fẹ́ràn jù ni àwọn òkèlè bíi à fùfú, ẹ fùfú bayi mo fẹ́ràn è gidi gan ni. Papàjùlọ kí ẹyan máa jẹ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tàbí ẹ̀fọ́ riro mo fẹ́ràn è gidi gan ni. Fùfú ẹge inú ẹge làti máa, làti máa ń ṣe o de máa ń dùn gidi gan ni. Àmọ́ ko ki n tètè yó yàn, idi niyen ti mo fi máa ń jẹ púpọ̀ nú ẹ̀ ti eyan ba de fi jẹ ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú bí i ẹran ìgbẹ́ sa tàbí ẹran màlúù tàbí ẹja. Boya a pẹ̀lú ẹran ẹlẹ́dẹ̀ náà mo máa fẹ́ràn è gidi gan ni o de máa ń dùn ọ̀mọ̀ mi tí máa ti ń jẹ.

Ìtàn tí àwọn bàbá àgbà àti àwọn màmá àgbà tí wọ́n máa ń sọ fún wa nígbà tí mo jẹ́ kékeré ni ìtàn títí Ìjàpá àti ṣíṣí Eworo. Ìjàpá àti Eworo wọ́n fẹ́ sáré. Eworo kàn pé òun ló mọ eré ṣáájú ṣà, o wá lọ bá Ìjàpá pé òun ló mọ eré ṣáájú Ìjàpá wá sọ fún pé oya je kí àwa sáré kà wo ẹni tí ó lè sá eré jù. Ìgbà tó yá ò tán wá pé gbogbo àwọn tó wa ẹranko tó wà ní ìlú àwọn ẹranko tó wa ń pe jọpọ̀ tó wá ń bẹ̀rẹ̀ eré náà, eworo yẹn wá bẹ̀rẹ̀ sin sáré lọ wá la Ìjàpá yẹn, tóri Ìjàpá yẹn o wọ́ wọ́ sáré ni. Eworo yẹn wá sáré lọ wá dé ibi kan wá rí pé Ìjàpá ò sì ní ẹ̀yin òun mọ́. O wá ní pé àsìkò ṣì wà pé kí ohun sinmi ko ohun sùn. Ó ṣe wá dúró sọnà ni yẹn tí ó dé ibi tó lọ tán tó wá sùn lọ. Ó ṣe sùn tó gbàgbé ara rẹ lọ sí ibẹ̀ ni yẹn. Bẹ́ẹ̀ ni Ìjàpá ṣe bá lọ́nà tó wà la. Sá ìgbà tí Ìjàpá ti bá fẹ́ dé ibi tó wọ́n máa dé ni eworo ṣẹ̀ṣẹ̀ wá jí, wá ṣẹ̀ṣẹ̀ ń sáré, amò ọ̀ti pẹ́ jù Ìjàpá yẹn wá la dé ibi ibẹ̀. Ìyẹn nǹkan tí a dè kọ́ ní ìtàn yìí ni wípé ká máa máa fi ǹkan fá lẹ̀, ki èèyàn máa fi ǹkan wọlé, ká máa máa ka, máa sì máa máa ro èèyàn pín. Tábá tí ẹ mọ̀ọ́ jù lọ sá, tábá tí ẹ rí pé a ní ìmọ̀ jù lọ tàbí tí a ní agbára jù lọ ká máa máa ro ènìyàn pín. Sá, ká máa fi ọkàn sí nǹkan tábá tí ń ṣe, ká máa máa fi ǹkankan wọlé, ká máa máa le máa fi ǹkankan fá lẹ̀.

Iṣẹ́ tí mo ti ṣe rí ni iṣẹ́ olùkọ́. Mo ti kọ́ àwọn ọmọdé rí lẹ́yìn ìgbà tí mo parí ilé-ìwé. Ilé-ìwé gírámà mi kí n tó lọ si, ilé-ìwé tó, tó tẹ̀lé, ilé-ìwé tó máa tẹ̀lé bẹ́ẹ̀ yẹn. Títí àwọn, ìyẹn mo kọ́ àwọn ọmọdé, mo ṣiṣẹ́ ní ṣùkúrù fún ìgbà díẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́. Mo wá kọ àwọn ọmọdé fún bí ọdún kan ṣá, àti, oṣù díẹ̀. Bo 'dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣa, ó níra fún mi gidi gan ni. Nítorí ó jẹ́ ǹkan tí kò mọ̀ mi lára, tí mi ò ṣe rí. Amo nígbà to ya, to ma fi di bi ose melo kan o ti wa mo mi lára gidigan nii. Wọ́n dẹ̀ tọ̀ mí sọ̀na dáàdáà wọ̀n tó dára. Tá dé jẹ́ ó ń ṣe olùkọ́ bẹ́ẹ̀. Wọ́n tọ̀ mí sọ̀na àwọn nǹkan tí ó yẹ kí ń máa ṣe. Wọ́n fi òye ẹ̀ yé mi. Màá dẹ̀ ṣí ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn, ní bí ó yẹ kí n ṣe ṣe nkan kan ní pàtó. Màá gbé bá wọn, kí wọ́n ṣe àlàyé ẹ̀ fún èmi. Ìgbà tó yá máa fi dí bí, ọ̀sẹ̀ mélòó kan, ó ti wá mọ̀ mi lára. Mo ti wá mọ̀ bi won ṣe ń ṣe iṣẹ́ olùkọ́ yìí. Iṣẹ́ tí, mo ti ṣe rí, níyẹn tí mo sọ̀rọ̀, ti mo fẹ́ sọ̀rọ̀ pa ní ìyẹn. Àwọn iṣẹ́ yen kọ̀ọ̀kan wa tí mo ti ṣe lẹ́yìn ìgbà àmọ̀ títí olùkọ́ yìí ni mo fẹ́ sọ.